Oríṣiríṣi ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ tí ó sì máa ń sọ Yorùbá. Kọ́lá àbí Moíbi àbí Olú Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ èdè Yorùbá ni wọ́n máa ń fi sọ gbogbo nǹkan. Wọn báa fẹ́ sọ ìròyìn, wọ́n á fẹ́ sọ, wọ́n á fẹ́ sọ èdè ìbọ̀wẹ́ kí wọ́n sì máa ń sọ oríṣiríṣi èdè tó máa di Yorùbá.

Àṣeyọrí ni ohun ni wípé kí èèyàn o bá ṣe ǹkan, kí ǹkan yẹn dé ṣẹda da so aṣọ wabi wa si parí àti ti ohun ni pé o bá fi ǹkan ilé fún o bá rí nǹkan ṣe dáadáa.

Ẹ̀sìn. Óun ti máa rí mi máa ya kòkó sílẹ̀ láti simiu fún ìgbà pípẹ́. Kó baà le jẹ́ wípé màá ládùn ìsimi yẹn, èyí tí mo máa ń ṣe leleyii ni àkókò tí n bá fẹ́ sùn dáadáa.

Se ọkà táa bá ti gbé omi ka ná, á á wá mú gaàrí á á bù ú sínú omi inú arò, omi gbígbóná, á á rò ó ń pé á o wá táa bá le fi jẹ oríṣiríṣi ọbẹ̀ bí i ilá, ewédú, àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ.

Aṣọ ìbílẹ̀ jẹ́ iṣẹ́ kan tó wà lucrative, àwọn ti n hun asọ ìbílẹ̀. Wọ́n sì ní àwọn materials ti a máa ń lo àwọn tó ń ṣe iṣẹ́ yìí, tí wọ́n n hun ofi àti oríṣiríṣi àwọn aṣọ ìbílẹ̀, ọ̀pọ̀ ni wọ́n ti fi mọ àwọn kin ni yìí ṣe dáadáa.

Àti ìlera, òtúnfọ̀ àti ìlera pé jẹ́ ǹkan méjì tí ó má ń bá ara wọn ṣiṣẹ́. Ẹ̀fọ́ ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ń ṣe ní àgọ́ ara gẹ́gẹ́ bí ewébẹ̀ tí ó dára púpọ̀ láti máa jẹ.

Àwọn oríṣiríṣi ere lo wa, gbogbo ere na lo dèni òfin titi wọn, à nínú eré tí a ń pè ní police and theif iyen ti won pé won máa ma le aràwọn ẹni kan o gbọdọ̀ mú ẹni kejì.

Àárọ̀ tí ṣẹ́ ba fọ, tí ṣẹ́ ba fọ, mo máa ń ṣe, mo máa fi ń ṣiṣẹ́ ìlọ, mo lè máa gbọ́ orin níbi iṣẹ́ ẹ ti ọkà mí kó le sí ní pàrọ̀ dé tí ó bá rẹ̀ ṣiṣẹ́, mo lè fi iṣẹ́ sílẹ̀ dé láti lọ síta lọ wo àyíká.

Jijokò síta ní àṣàle láti máa wo bí àwọn eeyan se n lo ni agbègbè mi je ikan nínú àwọn nkan tí mo gbà láti máa ṣe, ìgbà míiran mo le wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi taa jo máa máa sọ̀rọ̀, mo fẹ́ràn atí máa jókò síta.

Ìlú tí ń sọ̀rọ̀. Ìlú yi ni a ń pè ní ìlú gangan. Àwọn tí máa n lu ìlú yi ni a ń pè ní àyàn. Tí wọ́n báti bẹ̀rẹ̀ sí ní lu ìlú yi, ao ri wípé àwọn èeyàn maa ń jó gidi gan. Àwọn kan de wá tole túmọ̀ àwọn ohun ìlú yi tí wọ́n bá fe ro pe kìí sọ̀rọ̀.

Tí mó ba fẹ́ jẹun ní àárò, kò sí iru oúnjẹ tí mi le sí jẹ náà, gbogbo oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán, oun na ni mo lè jẹ ní àárọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ò kí n jẹun àárọ̀, mo máa jẹun ní ọ̀san àbí iròlè torí mi ò kí ń jẹun bí èmeta níí ojúmọ́.

Ilẹ̀kẹ̀, ẹ́, wọ́n fi bédì ni wọ́n fi ṣe ilẹ̀kẹ̀. Àwọn bẹ́ẹ̀dì kẹ̀kẹ́ yen ni wọ́n máa ń fi kọ ilẹ̀kẹ̀ sí máa ń mú eyàn rẹwà gan kódà. Emi gan fẹ́ràn ilẹ̀kẹ̀, àwọn obìnrin kan máa tun fi ilẹ̀kẹ̀ síbi ibi ìbádí ibí bebe idi wọ́n láti mú wọn rẹwà sí.

Eleyi ló máa ń jẹ mi kìí fi àkókò kan sọ wípé oúnjẹ báyi ni mo fẹ́, ni mio fẹ́ lákókò yí, oúnjẹ kanna ni mo máa ń jẹ.

Ẹ̀yọ, á ọjọ́ tí orí mi yọ mí, ó jẹ́ ọjọ́ mòlegbàgbé, tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ burúkú àbí iṣẹ́ ẹlẹ́làbí obá ṣẹlẹ̀ sí mi ṣùgbọ́n tí Ọlọ́run kan fi ànu to fi kó mi yo kúrò nínú ìṣẹ̀lẹ̀ náà. Ọjọ́ mòlegbàgbé ni.

A máa ń gba owó ẹni tí n bá fẹ́ gba ọwọ́ àwọn ènìyàn. Wà á di ènìyàn mìíràn lọ́wọ́ mú dáadáa, a dẹ̀ jọ máa di ara mú gidigidi. A wà á, a, a mi owó yẹn, tí a bá ti mi ọwọ́ yẹn, a sì fi ara wa ni ọwọ́ lẹ̀.

Ọkọ̀ jẹ́ ìrìn àjò tó ń lọ láti ibì kù lọ sí ibi Òsogbo. Ó jẹ́ ìrìn àjò tó gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí. Ó fẹ́ tó bí, ó fẹ́ tó bí ogún wákàtí kódà ní láti dúró ní ọ̀nà láti sùn kí á tó tún máa lọ.

Iṣẹ́ bàtà ni mo máa ń wọ àti bàtà péṣé sì. Ó má ní ṣe pẹ̀lú irú aṣọ, tí mo bá ń wọ̀, ni ó máa sọ ní irú, "bàtà tí màá wọ̀." kí ó tó bá dẹ́ pé mi fẹ́ wọ, a, aṣọ tó wà official, tí mo fẹ́ lọ sí ọ́fíìsì, mo máa ń wọ̀, tó bá yẹ pé mó fẹ́ lọ ṣeré, màá wọ sneaker.

Ó máa ṣe kókó ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó ní mo rántí pé ó ní àkókò kan tí mò ń ṣíṣe lọ fún àsìkò tó pọ̀. Ìgbà tó yá ni iṣẹ́ yẹn mi ò, mi ò lè fi paise mọ́, mi ò ṣiṣẹ́ yẹm dáadáa mọ́ àfi ìgbà tí mo tó sinmi díẹ̀ kí n tó wá padà bẹ̀rẹ̀ padà.

Mo fẹ́, mo fẹ́ràn jù ni ọdún ooo gbogbo oṣù náà ni mo fẹ́ran, bákan náà ṣùgbọ́n àwọn oṣù kan wà bíi oṣù tá bí mi àti oṣù tí ká bí àwọn ọmọ tó oṣù náà, èè ni mo fẹ́ran wọn díẹ̀ àti oṣù December náà torí òpin ọdún ni.

Tita òhun kàn ní Ojúọ̀nà. Ó jẹ́ nkan tí o ń deru bayan ní orílẹ̀ èdè Nàìjíríà. Ko n se nkan ti o dára tó teeyan ni omi nítorí pé ó le fa ìjàmbá lójú pópó torí àwọn to de máa ń dí ọ̀nà nígbà mìí.

Títún fóònù ṣe, àwọn ṣọ́ọ̀ṣì tó máa ń tún fóònù ṣe, won pọ̀. Àwọn to máa ń tún fóònù ṣe yìí a máa ń pè wọ́n ní ẹnginíà ti ó ń ṣe fóònù, so. Ti fóònù ba bàjẹ́ oun ni a maa n lo n gbe fún láti ba wa tun se ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n dẹ máa ń gbìyànjú.

À, òdí, ó dúró sí ètò ohun tó rọ̀ lára omi. À, àwọn ǹkan ní ìpele pé, èèyí jù sí orí, àwọn ǹkan yìí pẹ́ nínú ohun tó rọ̀ ní sínú lọ́kàn. Tí wọ́n bá fẹ́ ra nǹkan màá ti kó sílẹ̀ sínú nílùú láti ra nǹkan. Yìí.

Abúlé tí ìdílé wa ti wá jẹ́ abúlé dáadáa, ṣùgbọ́n tó dá pé mi ò tíì rò pé mo lọ síbẹ̀ ní ìgbà tí mo ti mu síbẹ̀ dáadáa, a kí n fi bẹ́ẹ̀ lọ sí abúlé àbí láti lọ sí ibi tí ìlú wa ti wá nítorí pé àwọn òbí mi náà ò kí ń lọ síbẹ̀.

Àwọn ọ̀dọ́ mìíràn tí ń ṣe ìwé, ọ̀rọ̀ tuntun tí àwọn ọ̀dọ́ mìíràn tí ń ṣe ìwé ni, è, ọ̀dọ́ mìíràn nínú, nítorí ìdí mi, mo máa mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èrò, ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tuntun wà tí ó máa ń ṣàjòjù sí mi nígbà tí mo bá dé ọ̀rọ̀ tí ṣàjòjù tí mo mọ̀, kí ó lè fi sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èrò mìíràn nínú.

Èso tí mo fẹ́ràn jẹ jù oun ni èso tí a ń pè ní ọsàn. Ọsàn tí o bá dùn, tó ti pọn dáadáa, mo máa ń fẹ́ràn rẹ̀ gan. Ó dẹ̀ tún sọ́ọ̀sọ̀, vitamin C dáadáa tó máa ń fún ara ní ohun kan, so, mo fẹ́ràn èso ọsàn gan.

Bí àgbègbè mi ṣe rí ni àṣálẹ́, ní wípé, ó máa ń dá ní àṣálẹ́ tí ilẹ̀ bá ti ṣú boya bíi owo ago, tilẹ̀ bá ṣàa ti ṣú, gan, gbogbo àwọn eeyán a ti wọ́lé láti lọ sùn, inú àṣálẹ́ máa ń dá ní agbègbè mi.

Iṣẹ́ ilé ṣe ní, ní inú ìdílé? Er, iṣẹ́ ilé jẹ́ iṣẹ́ tí gbogbo ènìyàn ń ṣe, kò sí ẹni tí kò kí ń ṣe iṣẹ́ ilé, gbogbo iṣẹ́ ilé lá de ń ṣe. Àti ina dida àti abo fi fo àti aṣọ àti gbigba ile gbogbo e pátápátá.

Bẹ́ẹ̀ni mo mọ ìtumọ̀ orúkọ mi nítorí pé mo ní orúkọ tó jẹ́ orúkọ Yorùbá, ó dẹ̀ rọrùn fún mi láti ṣe ìtumọ̀ rẹ̀ nígbà tó jẹ́ pé èdè tí mò ń sọ, òun náà ni orúkọ mi yìí, so torí ẹ̀. Ó dára kéèyàn máa jẹ́ orúkọ ìbílẹ̀ rẹ̀ kí ìtumọ̀ rẹ̀ le yée.

Mo fẹ́ràn láti máa ya àwòrán níwọ̀nba, àmọ mí ò fi bẹ́ẹ̀ ki ya àwòrán púpọ̀. Nítorí wipé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwòrán yìí náà eeyan le ma nílò o ọ̀pọ̀lọpọ̀ nínú wọn láti fi ṣe nǹkan kan.

Mo máa ń ṣètò àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́. Ní láàárín àwọn ẹlẹgbẹ́ tí ìṣòro kankan bá wà, mo máa fẹ́ láti pè wọ́n jọ kí a dè jọ sọ ìṣòro yẹn. Tó fi jẹ́ pé ẹnìkan ní ìkùnsínú sí ẹnì kejì.

Bí mo ṣì máa ń kọ ẹlòmìíràn ní oúnjẹ kí n tó jẹun. Tí mo bá fẹ́ kọ ẹlòmìíràn ní oúnjẹ tí mo fẹ́ràn dáadáa, mo máa sọ fún-un bí a ti ń sèé, tàbí kí n sèé ní ojú rẹ̀ kí n wá fún jẹ. Bí ó bá ti jẹẹ́, òun náà ó bẹ̀rẹ̀ sì ní fẹ́ràn rẹ̀ kí ó sì lè gbín oúnjẹ yẹn.

Mo fẹ́ràn àṣọ tí ó dára rẹ̀, àṣọ tó bá, tó bá bù ìpín ìdúró dúró dáadáa ní ara, kí ó tó pé tí, ẹ́, àwọn ènìyàn bá rí i, ẹ́, yóò jẹ àṣọ tí yóò, yóò buyì kún wọn ni o.

Tí n bá fẹ́ lọ ra ohun jíjẹ, mo máa ń ràá ní àdúgbò mi. So, tí n bá ti rí nǹkan tí mo fẹ́ rà, màá ti kọọ́ sílẹ̀ àbí kí n mọ̀-ọ́n. Màá dẹ̀ mú owó tí mo fẹ́ fi ràá, màá bọ́ sí ibi tí wọ́n ti ń tàá.

Èrò ìlera, èrò ìlera. Mó máa ń mú àwọn èrò ìlera dáadáa, ó máa ń mo máa n mú won to ri wípé èrò ìlera yẹn, ó máa ń jẹ́ kí ara tún yá dáadáa kí ènìyàn sì ní àlàáfíà tó péye.

Mo ti lọ sí àgọ́, àgọ́ mo ti lọ sí àgọ́ rí dáadáa. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ sí àgọ́ láti ṣe àwọn ìpàdé kan tàbí ìmí, mo de máa ń gbádùn àgọ́ yẹn àpọ̀ tí ó bá jẹ́ pé kí n owo púpọ̀ owó láti gbádùn.

Lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan ri, ó ní àwọn àsìkò kan tí kò sí ẹ̀rọ ayárabíàṣá ní ọwọ́ mi, ṣùgbọ́n gbogbo ìgbà tó bá jẹ́ pé mo ni lọ́wọ́ mi ò rò pé mo dúró ní wákàtí mẹ́rìnlélógún láìlò, ẹ́ mo kàn le máa lọ sórí íńtánẹ́ẹ̀tì lásán.

Máa ń dáàbò bo ààyè ìkọ̀kọ̀ rẹ lórí íńtánẹ́ẹ̀tì. Bí mo bá wá dáàbò bo àyè ìkọ́kọrẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ni wípé mo máa ń gbìyànjú láti máa wo terms and conditions ní orí àwọn ibi tí mo bá fẹ́ bọ́ sí àbí preference láti dáàbò bo ara mi.

Ṣé o mọ ẹni tí o lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ kan? Bí mo ṣe máa ń mọ ẹni tí mo lè gbẹ́kẹ̀lé ni wípé màá ti ríi wípé ó jẹ́ èèyàn tí kò kí ń ro ẹjọ́ jù, tí ó jẹ́ wípé ẹni tí ọkàn rẹ̀ sì mọ́, tí mo mọ̀ pé kò ní nǹkan kan tí ó ń bínú sí, sí mi.

Ó dára gan torí pé mo máa n wá ọ̀nà tí èmi àti oníbárà.mi ó fi di ọ̀rẹ́. Lẹ́yìn èyí ni màá ṣẹ̀ wá wá bí mo ti fẹ́ ta ọjà fún oníbàárà mi yìí torí pé, eléyìí máa ń fún èèyàn ní ìtẹ̀síwájú dáadáa.

Ẹ̀h owó mi mo máa ń ṣètò rẹ létólètó, mo máa ń kọ àwọn nǹkan tí mo bá nílò sílẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So ti owó tí mo fẹ́ lò láti ṣe àwọn nǹkan tí mo bá tí ri máa wá bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn nǹkan tí mo fẹ́ fi owó yìí ṣe.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí ti lọ nígbà mi, ṣùgbọ́n mi ò kí ń fẹ́ kó jẹ́ pé dandan màá ṣiṣẹ́ ju wákàtí ti lọ jupé tí ó bá jẹ́ wípé kò sí ọnà míì tí mo lè gbà, tóbá jẹ́ pé ó sé se kín padà wá se iṣẹ́ yẹn ní ọjọ́ kejì, màá wá se, ṣùgbọ́n tí kò bá se se, ló máa jẹ́ kín ṣiṣẹ́ ju wákàtí lọ.

Àkoko tí mo máa ń sùn, ó maá ń kódà mí o ti e le sọ pé mo ní àkókò tí mo máa ń sùn, oun ní wípé, orun mi ò ní kò ní pattern bi o bá ṣe wà ni mo ṣe máa ń sùn. Ìgbà mi i lè jẹ́ pé mo ti sùn lọ́sàn, kí n máa sùn rárá ní òru, mo sì ń wá bí orun ṣe máa ní structure ni.

Ìdí ta fi ń bọ̀ wọ́n fún àgbàlagbà ni wípé nílẹ̀ Yorùbá náà àkọ́kọ́, ó jẹ́ ìkan nínú àwọn ohun tí Yorùbá dì mú, gan gẹ́gẹ́ bí òpó ọmọlúàbí. Ìbọ̀wọ̀ fágbà ṣe kókó gan nílẹ̀ Yorùbá, pàápàá aì kì n rí àgbà fín torí wọ́n ní àwọn ènìyàn jù wá ló.

Mo máa ń lo á nígbà tí mo bá ń mu omi. Tí bá ń mu ohun mímu, mo máa ń lo ọ̀pá ìfàmọ́ra ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà torí, ẹ́, a tún ní gègé kọ́ọ̀pù tí a máa ń da ǹkan mímu sí láti mú. Mo sì fẹ́ràn láti lo kọ́ọ̀pù ju pé kí n lo ọ̀pá ìfàmọ́ra lọ.

Fóònù àkọ́kọ́ mi. Fóònù tí mo kọ́kọ́ lò, òun ni fóònù tí ó jẹ́ àwọn fóònù oní bọ́tíìnì tí ó jẹ́ wípé wọ́n kọ́kọ́ ṣe kó tó di bí a tiẹ̀ ní Android àbí fóònù táà ń fọwọ́ tẹ ojú rẹ̀. Irú àwọn fóònù tí mo kọ́kọ́ lò nìyẹn.

Ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe, ìgbéyàwó tí mo ṣe kẹ́yìn, ó dùn púpọ̀, mo rántí pé ọ̀rẹ́ mi ni ẹni tí ó ṣe ìgbéyàwó iyẹn ọmọbìnrin tí mo sì lọ láti lọ bá ṣe àjọyọ̀, a sì jẹ àmàlà àti ọbẹ̀ gbẹ̀gìrì tí ó dùn púpọ̀ ní ọjọ́ yẹn.

Ọbẹ̀ ilá, ọbẹ̀ ilá jẹ́ ọbẹ̀ tí ó fantastic. Ọbẹ̀ ilá, ohun táa mọ̀-ọ́n sí jù ni bí ó ṣe máa ń yọ̀ kúrù lẹ́nu. Kódà, ila jẹ́ ọbẹ̀ tó jẹ́ eípé tóo bá ń bú díẹ̀ kékeré ilá, o le fi jẹ́ ọ̀pọ̀lọpọ̀, ọ̀pọ̀lọpọ̀ òwe òkèlè. Torí pé ó máa ń wà slippery.

Ni asale mo maa n se ọ̀pọ̀lọpọ̀ nkan mo maa n ki n to sun. Mo máa fẹ́ láti kàwé láti kókó tún ẹ̀ ṣètò bí ọjọ́ kejì náà ṣe rí. So àwọn nǹkan ni mo máa ṣe ní àṣálẹ́, mo dè máa tún fi àdúrà sí ọ̀dọ̀ Ọlọ́run náà láti jẹ́ kí gbogbo ẹ̀ daá.

Òde, mo ti lọ sí òde rí mo dẹ̀ máa ń lọ sí òde dáadáa. Òde jẹ́ ibi tí èèyàn ti tún le pàdé àwọn ènìyàn tuntun ní àti bá àwọn ènìyàn míì sọ̀rọ̀. Ó sì jẹ́ ibi tí èèyàn lè ti bá àwọn tó ń ṣe àjọyọ̀ kí èèyàn bá wọn ṣe àjọyọ̀ ìdùnnú.

A tún ṣe ọ̀pá jálù púpọ̀ fún àwọn ìyá àwọn pẹ̀lú àwọn tó máa ń sunù kí àwọn ọkùnrin ṣe, bí i àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n ti mọ dáadáa nípa àwọn nǹkan yìí. So wọ́n máa ń mọ ṣe dáadáa, wọ́n á dẹ̀ ṣeé tí ó dára fún ẹni tó bá nií.

Ó sì, ara fóònù leléyìí. Ọ̀pọ̀lọpọ̀ yàrá ni ó sì tóbi gan-an. Ó tóbi púpọ̀, ó tóbi jọjọ. Ó tóbi ju gàlò. Bẹ́ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yàrá ló wà níbẹ̀. So, ilé ńlá ni mò ń gbé.

Ní lọ́wọ́ lọ́wọ́ báyìí èmi ni mò n ṣe oúnjẹ fún ara mi, mo dẹ̀ mọ̀ n se dáadáa. So oúnjẹ mi máa ń dùn inú mi sì máa ń dùn tí mo bá n jẹ ẹ́. Bẹ́ẹ̀ sì ni.

Tí àlejò bá dé, a máa welcome ẹ̀. Máa jẹ́ kí ó feel at home, máa sì dáná tàbí kí n gbé oúnjẹ fún-un, oúnjẹ tí mo ti sè sílẹ̀. Láti jẹ́ kí ó jẹun kó sì dúró pẹ̀lú mi.

Agbègbè mi ó ti yàtọ̀ gan-an. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan á ti ṣẹlẹ̀, áá ti rí ìdàgbàsókè síi ju ti tẹ́lẹ̀ lọ. So, agbègbè mi á di ńlá gan-an ni. Áá di ńlá gan-an, áá sì ṣe dáadáa, púpọ̀.

Bí àwọn aládùúgbò ṣe ń ran ara wọn lọ́wọ́, bí wọ́n ṣe ń ran ara wọn lọ́wọ́ ni wípé ti ǹkan ka. Báwa tí a ní láti ṣe ní agbègbè, á di jọ́pọ̀ láti ṣe nǹkan yìí kí ó lè yọrí sí dáadáa kí a lè máa bẹ̀rẹ̀ sí ní gbádùn dáadáa. So.

Bí mo ṣe máa ń kojú ìdènà ọkọ mi ni wípé mo máa ń gbìyànjú láti wọ alùpùpù tó bá je pé ibi tí mo n lọ mo ni lá tí dé bẹ̀ papàápàá, nítorí alùpùpù máa ń rí ààyè, kò sì bi ọ̀nà se le dí tó. Alùpùpù sì máa ń waáyé láti dé ibi tó bá lọ kí ó sì yóò ti ẹ̀ síì dára ju ọkọ̀ lọ.

Ní òwúrọ̀ kọ̀ọ̀kan, ní òwúrọ̀ kọ̀ọ̀kan mo máa n tí n bá ti ji, mo máa n ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bí kí n kọ́kọ́ dìde kí n jókòó lórí ìbùsùn mi kí ń wo olódùmarè lọ́wọ́. Kí n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo jí sáyé, ma sì ka Bíbélì mi náà.

Tí kò bá sí iná fún ọ̀sẹ̀ kan, èyí tí màá ṣe ni wípé màá lọ sí ibi tí iná ba wà nítorí mo nílò iná fún ọ̀pọ̀lọpọ̀ ǹkan. Mi ò lè ṣe láìrí iná ní ọ̀sẹ̀ kan. Ẹ̀rọ, gbogbo ẹ̀rọ ni yóò kú, mo dẹ̀ ní di àwọn ẹ̀rọ yiì fún iṣẹ́ tí mò ń ṣe bíi irú eleyii gan tí mò ń ṣe lọ́wọ́.

Ṣíṣe ìtọ́jú ara mi ó ṣe pàtàkì gan-an sí mi. Mo máa ń tọ́jú, mo máa ń tọ́jú ara mi dáadáa torí pé wọ́n ní béèyàn bá ṣe ṣe ara rẹ náà ni óò ṣe báa. Ó dára láti máa ṣe ìtọ́jú ara kí ó gbé ara ó dára.

Tí mo bá fẹ́ play orin, mo máa ń gbọ́ orin ní ọ̀nà tí ó bá wù mí láti gbọ́ orin. Ọ̀pọ̀lọpọ̀ orin ni mo dẹ̀ máa ń gbọ́, orin tí yóò ṣe mí lágbára àbí orin tí ó dùn ni ètí mi. Bí orin P-Square náà mo sábà máa ń gbọ́ jù, so, mo dẹ̀ máa ń gbọ́ọ ní orí ẹ̀rọ fóònù mi lọ́pọ̀lọpọ̀.

Mí ò ní irùngbọ̀n rárá, àmọ́ ó ti ń yọ díẹ̀díẹ̀ ní àìpẹ́. Irùngbọ̀n yìí, táṣẹ́rẹ́táṣẹ́rẹ́ ni, kì í ṣe irùngbọ̀n tó pọ̀ rárá. Ó pẹ́ gan-an fún mi láti ní kódà ìwọ̀nba tí mo ní yìí. Mo rò pé miì tiẹ̀ ní ní nǹkan kan rárá ni, ní àwọn ẹgbẹ́ mi ti ní.

Sínú dàda máa ń ka, máa ń gbìyànjú láti ka Bíbélì inú ọgbà nnkán, èyí pé ṣe kókó, ó dẹ̀ ṣe pàtàkì pé kí ẹ̀yàn máa, máa, kí ọmọ nǹkan tó fẹ́ rà, pé èèyàn yóò máa fún un ní, pé un yóò máa retí.

Àwọn èlò pàtàkì níbi iṣẹ́ yìí, àwọn nǹkan bíi bírò gígé, ìwé àti, ah, àga ìjókòó àti tábìlì. Àwọn nǹkan yìí la máa ń lò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ yìí.

Ọjọ́ tí o gbéraga gidigidi, mi o rò pé ọjọ́ kan máa tíi mo gbéraga gidigidi, torí mo jẹ́ ẹnìkan tí ó ní ìwà ìrẹ̀lẹ̀ míì kì í gbéra ga rárá. Ní òótọ́ náà, àwọn nǹkan míì lé mímu láti rò pé kí n gbéra ga ṣùgbọ́n mo máa ń calm ara mi wá sílẹ̀ láti máa gbé raga.

Ìgbà ìrantí àkókò ìkórè, ìrantí àkókò ìkórè ìrantí gídi ni o, o máa ń dùn láti rántí àwọn àkókò ìkórè àkókò ìgbádùn ìdùnnú ni àti àkókò jíjẹun rírẹ́rìn-ín pẹ̀lú ẹbí àti ará. Mo máa ń fẹ́ràn àwọn ìgbà yẹn.

Nípa ìpinnu tí yóò, yóò yí ìgbé ayé rẹ̀ padà. Ìpinnu to yí ìgbé ayé mi padà náà ni bíi, pé mo kúrò níbi tí mo wà láti wa máa gbé ní ibòmíràn. So iyen jẹ́ ohun tó yìí gbogbo nǹkan padà fún mi ní gbogbo ọ̀nà.

Òun kan tí mi ò fẹ́ràn òun ni, à, mò ń gbìyànjú láti rán tí oúnjẹ tí mi ò fẹ́ràn torí kò fẹ́ẹ̀ sí oúnjẹ tí mo kórira. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé kò sí oúnjẹ tí mi ò fẹ́ẹ̀ lè jẹ, so kò rọrùn fún mi láti.

Máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀. Tí n bá wà nínú ọkọ̀, mo máa ń gbọ́ orin nígbà míì. Tí ó bá dẹ̀, tó bá dẹ̀ wù mí, mo lè máa tẹ́tí sí àwọn tó bá ń sọ̀rọ̀ nínú ọkọ̀ tàbí kí n ṣáà máa wo àyíká mi. So, tí, ó jẹ́ kí n tight.

Ibẹ́ẹ̀rẹ̀ yen báwo ní, eré orí ìtàgé àti eré orin ṣe ri. Eré orí ìtàgé ò dàbí pé wọ́n gbé sinimá, wọ́n gbe wá sí orí ìtàgé. O máa ń dùn wò, pàápàá to je pe àwọn tó ń ṣe, wọ́n jẹ́ professional bẹ́ẹ̀ náà ní orin.

Àkàyọ́rí la máa ń wọ dáadáa tí a bá ń ṣe ayẹyẹ àkàyọ́rí ǹkan. So ẹ̀koọ̀kan báyẹn tí a bá ní ǹkan tí ó ń ṣe kókó tàfe se, àbí tí ó jẹ́ pé wọ́n sẹ́ promote, a máa ń wọ aṣọ àkàyọ́rí, ti a ba ń lọ sí ìpele mii.

Iṣẹ́ tí ó sún síwájú fún ìgbà pípẹ́, iṣẹ́ tí mó sún síwájú fún ìgbà pípẹ́ ohun ni láti bẹ̀rẹ̀ iṣẹ́ kan, ó ti wà ní ọkàn mi láti ṣe nǹkan yen láti ọjọ́ tó ti pẹ́ ṣùgbọ́n mo sún kódà titi dí isinyi mo ti ṣe, mo kàn sí ni lọ́kàn ni.

Báwo ni iye owó ẹ ti a fi ọwọ́ ṣe ṣe, ohun tí èèyàn fi ọwọ́ ṣe, ó yẹ kí owo rẹ̀ tó wọ́n ju ohun tí wọ́n fi ẹ̀rọ máṣíìnì ṣe lọ torí. Ó jẹ́ ǹkan tí èèyàn fi ọwọ́ ṣe, ó máa ń yàtọ̀.

Bi o se n lo ọjọ́ ìsinmi. Ọjọ́ ìsinmi, nǹkan to se kókó ju n bẹ oun ni lilọ sí ilé ìjọsìn. Lẹ́yìn tí mo bá ti dé láti ilé ìjọsìn, màá maa gbáradì fún ọjọ́ kejì tí ṣe ọjọ́ ajé tí màá lọ sí ibi iṣẹ́.

Ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́. Mo fẹ́ràn ìmọ̀le ìgbà méjèèjì, ṣùgbọ́n ó dàbí ẹni pé mo fẹ́ràn ìmọ̀le ti ìrọ̀lẹ́ ju tì òwúrọ̀ lọ. Kí de ni ìdí ni wipé ìmọ̀le ìrọ̀lẹ́ yẹn, ó ní bó ṣe máa ń rẹ́wà?

Òun ti o yà mí lẹ́nu ni gan oun ni bí àwọn ènìyàn ṣe máa ń parọ́ tí ó de jẹ́ wipé ọkàn wọn ò ní yẹ́. Torí emi ò mọ̀ írọ́ pa.

A máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàásisẹ́pọ̀. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàásisẹ́pọ̀ jẹ́ dandan. Mo lè máa rí pé mo ní ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú gbogbo àwọn tí a jọ ṣiṣẹ́ pọ̀ torí pé a jọ ní ìlò àràwà ni láti lè ṣiṣẹ́ dáadáa.

Nípa ohun tí a fi ń dáná, ohun tí a fi ń dáná, gbogbo eh ohun tí àwọn ènìyàn fi ń dáná ní ọ̀la máa fi dáná kò sí ilé tí a kò fi dáná. Bo bá jẹ́ pé ilé ni àwọn ènìyàn fi ń dáná, àwọn náà ń lò. Bo bá jẹ́ igi, a ń lò. Bo bá jẹ́ gaasi, gbogbo ọ̀nà bó ṣe electric, gbogbo ẹ̀ lá ń lò láti dáná.

Ṣé ó ń tọ́jú ìwé àti ìwé-ẹ̀rí owó? Torí pé aye ti wà ní digital nisinyii, kò nílò àti máa ṣe wàhálà láti fi ẹ̀rí owó pamọ́ mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ transaction à ń ṣe lórí àwọn online bank, a lè wá receipt jáde anytime.

Ko wa nípa ẹ̀pà àti kulikuli àà? Ìbéèrè ńlá lè béèrè yi ó ẹ̀pà àti kulikuli àà. Ẹ̀pà àwọn oúnjẹ tó dáa jù lágbàáyé nìyẹn tí èèyàn bá mú wọn pẹ̀lú gaàrí. Láì yá, kò sí oúnjẹ tó dáa tó òun.

Oṣù ni ẹgbẹ́ aáwọ̀ nínú ilé. Nínú ilé tí a bá ní aáwọ̀, a máa sọ̀rọ̀ nípa rẹ̀ náà ni. Ká péra wa ṣá kíyèsi kí a máa máa bínú sí ra wa torí ìbáṣepọ̀ wa nínú ilé o ṣe kókó sí ara wa a gbọdọ jà rárá.

Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn dáadáa. Wọ́n máa ń support ara wọn, wọ́n dẹ̀ má fẹ́ kí àdúgbò tẹ̀ sí wájú tí a bá ń dúró papọ̀ láti protect ara wa náà.

Mo sọ nígbà tí mo bá ní láti kọ nǹkan, tí mo bá ní láti kọ nǹkan, mo máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí n kọ́kọ́ ṣàlàyé ibi tí, ohun tí mo nígbàgbọ́ nínú rẹ̀.

Báwo ni o ṣe máa ń gbé nílẹ̀? Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro, ẹrọ ayára bí àsà, nítorí ó máa ń dúró fún àwọn tí ó mọ̀ nípa rẹ̀ dáadáa láti ṣètò bí yóò ṣe wà ní àlàáfíà àti bí yóò ṣe dáadáa bó ṣe yẹ kó wà so.

Ìmọ̀ iléra láti ọ̀dọ̀ àwọn àgbà. Ará ìmọ̀ràn won ní wipé kí èèyàn máa, tó má rìn, kí èèyàn máa de ri láti máa ṣe ǹkan ní gbogbo ìgbà. Iyen ni wipé pe ki eyan máa maa jokò ká lesì ojú kan fún ìgbà pípẹ́ torí pé ìyẹn gangan ló máa increase àlàáfíà.

Mi ò ní àwòrán lára torí mi ò kí ń ṣe fan pé ká ya àwòrán sí ara. Ṣùgbọ́n mo fẹ́ràn rẹ̀ lára obìnrin. Kódà ó wù mí kí n fẹ́ ìyàwó tó ní àwòrán lára, ṣùgbọ́n ó gbọ́dọ̀ mọ́ lóò ni.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, mo máa ń ṣe ohun tuntun ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tí mo tí máa ń ṣe ohun tuntun bóyá lẹ́ẹ̀kan ní bí oṣù mẹ́fà, a máa ṣe ìgbéjáde fún nǹkan yìí.

Ẹni tí n bá pàdé lójú ọ̀nà mo kàn máa n kí wọn lérèfé ni àyà fi tó ba wípé ẹni tí mo mọ̀ tẹ́lẹ̀ á jọ kíra dáadáa ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹni tí mi ò mọ̀ tó kàn kí mi ní orí lójú ọ̀nà máa kàn rọra kí díẹ̀ náà ni.

Mo máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Àkópọ̀ fún ìrìnàjò mo máa ń ṣe ní ọjọ́ bí melo kan sí ìgbà tí mo bá fẹ́ rin ìrìnàjò. Màá ti ṣe àwọn àkópọ̀ yí kí ó má bà jẹ́ pé màá gbàgbé nǹkan kan tí ó yẹ kí n mú.

Èròjà tí à ń lò níbi, àwọn èròjà tí à ń lò níbi, ẹ́, ó jẹ́ àwọn èròjà kan tí ó jẹ́ pé gbogbo wa la máa gbọdọ̀ lò. Ara wọn ni irú tí o se pàtàkì jù fún ni nínú ọbẹ̀.

Radio tàbí television wo ni ó rántí láti ìgbà èwe? Ètò television bí i BCOS mo rántí, àwọn news tí wọ́n máa ń ṣe. Ó dẹ̀ ni eléyìí tí gbogbo èèyàn má ń rántí, mo ti gbàgbé orúkọ rẹ, mio kín fi bẹ́ẹ̀ wo television.

Mo ṣe nígbà tí otutú ba ń mu, ti otutú ba mu mi, mo máa ń da ṣọ́ bo rì ní o. Ìgbà míì, ó máa ń wù mí kó jẹ́ pé mo ti ní ìyàwó, torí a lè jọ ṣe eré àbí ká kẹ́ jọ fọ́ra wa, ká lè jọ gbóná.

Kí nìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan, mo rántí ọjọ́ kan tí mo ń sáré, tí mo ṣubú, mo wá ń sunkún, a wá tún eré náà sá, mo wá la gbogbo àwọn tí a jọ sáré. Mo rántí ìgbà ti mo wà ní ilé-ìwé.

Àlà tí kò tíì ṣe mi ò mọ̀ bóyá e mean e literally àbí bóyá figuratively ni tí o bá jẹ́ pé àlà tí ó tíì ṣe. Mo ní àlà tí ó tí ì ṣe kan mi o si ni, ṣùgbọ́n mo mò pe yóò ṣe láìpẹ́ ọjọ́.

Tole se láìsí rẹ, ẹ̀rọ tí mio lè ṣe láìṣe e, oun na ni mole sope ẹ̀rọ phone mi torí pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan loti wà lórí rẹ̀. Ó fẹ́ lè jẹ́ pé gbogbo ìgbésí, ló ti wà lórí fóònù.

Ǹjẹ́ o máa ń mu omi lójoojúmọ́? Aá, mo máa ń gbinyanju láti mu omi gàn, yàtọ̀ sì pé omi wà nínú oúnjẹ tí mo máa ń jẹ ni wípé tí ẹ̀yan bá mu gari nígbà míì ilàjí gari omi náà ni, bí ẹ̀yan de jẹ ìrẹsì náà ó lo mí nú. So eléyìí ni ó ń ka lẹ́yìn rẹ̀ omi tí mo máa ń mu máa ń tó bí, ẹéh bá sọ tó bí omi ìwọ̀n bí lítà bi méjì.

Oun mi Dell, o dẹ, jẹẹ eleyi ti o dára. Kọǹpútà yẹn, o jẹ one of the best to dára gan. Mo máa fẹ́ràn kọǹpútà yẹn láti ṣe àwọn iṣẹ́, ó dẹ̀ máa ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe pẹ̀lú ẹ̀.

Akoko ọdún wo ni fẹ́ran jù, akoko ọdún ti mo fẹ́ràn ju, òun ni àkókò ọdún Krìstẹ́nì tí ó jẹ́ ọdún Kérésìmesì. Ọdún tí a bi olugbala, torí a máa ń rántí Jésù ọjọ́ ìbí rè, èèyàn ńlá ni Jésù.

Bí a ti ń ka àwòrán ilẹ̀, mo mọ̀ ọ́n, mo mọ báa ṣe ń ka àwòrán ilẹ̀, mo máa ń lòó dáadáa. So, ó ti jẹ́ kí n mọ bí ó ṣe máa ń fún èèyàn ní direction tó dẹ̀ wúlò, tó wúlò lọ́pọ̀lọpọ̀ fún mi àti fún àwọn ènìyàn míì tó ń lòó.

Tí a pé ní orúkọ mi ni Ògbóni ni kí n wá pe àwọn nǹkan ṣe jẹ́ pé tí mo bá dèdí ni orúkọ mi bí àpẹẹrẹ kódà nílẹ̀ Yorùbá, tí a bá lọ sí ìpínlẹ̀ Yorùbá níbo mìí gan, ó ṣe é ṣe pé jẹ́ pé orúkọ náà péńpé yàtọ̀.

Ẹsẹ̀ ní agbègbè rẹ̀. Kìí ṣe nkán tí kò tọọ náà kò wá out of place kódà emì gàn mo jẹ nkan nínú àwọn tó máa ń fi ẹsẹ̀ rin at least láti lọ́ sí títì àbí kátó dé ibi tí a ti gbé ọ̀kadà gan. A gbọdọ̀ lè máa rinṣẹ̀ diẹ náà, so kò sí nkankan bẹ́ẹ̀.

Bi ilé ṣe ń lọ nígbà tí iná bá lọ, tí iná bá lọ sí òsì náà, gbogbo ǹkan máa ń lọ nímẹ̀lẹ̀mẹ̀lẹ̀, kò sí wàhálà. Iná wà bí i iná òsì, kaluku a ṣayé ẹ, kaluku o mọn ṣe ka saa ti nina lórí ẹ̀rọ wa.

Ìborun, mi o kin wọ ìborun ọkùnrin ni mí, obìnrin ló máa ń wọ ìborun. Kódà àwọn obìnrin o fi bẹ́ẹ̀ wá wọ̀ọ́ báyìí. So ìborun ti n di nǹkan tí ó fi be si mọ́, ó ti ń go into extinct sa, ṣe ẹ get?

Ìgbà tí o sọ nù níbi tí ò ko mọ̀, ìgbà ti mo sonu nibi ti mi o mo mo rántí èmi àti ẹ̀gbọ́n mi a jó lọ ra nǹkan ni. A bá ní pé ká gba ọ̀nà táa mọ̀, pé ká fi ọpọlọ gbé, à se áṣíṣe ńlá ni. Bá ṣe sọ ni yẹn o, ẹbẹ́ wa wá kiri.

Owó mélòó ni o ná láti ra ìkẹyìn? Kí sì ní o rà? Mo ná ẹgbẹ̀rún dín méjì àti, àti, à, ìlàjì ọgọ́rùn-ún, that's àádọ́ta ẹgbẹ̀rún méjì àti ègún fírọ́, àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún, that's two thousand five.

Yi nǹkan padà ní agbègbè rẹ kíni o má jẹ́? Nǹkan tí mo lè yí padà tí mo bá fẹ́ yí padà oun ní pé mo máa fẹ́ yí ojú ọ̀nà tó gba agbègbè yìí kọjá máa fẹ́ yí padà kí ó jẹ́ pé wọ́n a dá ọ̀dà si kó jẹ́ tìtì.

Bí mo ṣe nko ohun èlò titun ni wípé, mo má lọ bá ẹni toba mo nípa pé kó kọ́ mi bí a ṣe nlò oun èlò yìí kí èmi náà ni máa lò ó ní ọ̀nà tó tọ́, àti kàn tí mo máa fi rí àǹfààní dáadáa láàárín ohun èdè náà.

Ṣe máa ń lọ lo àkókò pẹ̀lú ẹbí rẹ. Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi ni wípé mo fẹ́ràn láti wà níbi tí ẹbí mi bá wà. Torí ẹ̀, bí mo jókòó lásán tá a kà ń wojú ara wa tá a ń wo ara wa ó, ó dùn mọ́ mi. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìgbà máa, máa gbìyànjú láti máa jẹ́ k'ọ́n sọ̀rọ̀.

Wọn ṣe ìdárayá, wón ṣe ìdárayá ní ọgbà àti tèmi, lóòótọ́ mi ò kí ń lọ sí ilé ìdárayá o, àmọ́ nínú ilé àti bí mo ṣe ń ṣe ìrìnkèrindò mi káàkiri ní ojoojúmọ́. Ìdárayá ó wà ní ohun tí mò ń ṣe even gan-an láìmọ̀ nígbà míì.

N máa ń ṣètò owó iṣẹ́, mo máa ń ṣètò owó iṣẹ́ ní wípé torí pé owó iṣẹ́ jẹ́ ǹnkan ti o ṣe kókó, mo máa ń ni ni nílẹ̀ ko to dí wipé màá fún ẹnikẹ́ni níṣe àbí ẹnikan ko wa bá mi ṣiṣẹ́ torí ipé a, mo gbọdọ̀ sanwó o.

Mo ki n rin lọ sí ibi orin, tí mo lọ sí ibi orin, mo sì lọ ní àìpẹ́ kódà mo lọ lónì yìí gan sí ibi tí wón ti gbé ń kọ orin, tí orin yẹn dẹ́ dùn mọ́ mi tí mo jó, mo jo dáadáa, mo gbádùn rẹ̀ orin náà dùn, á sì jẹ́un.

Abúlé tí mo mọ, abúlé tí mo mọ ọ jẹ ibi tí o jẹ pé àwọn arúgbó ló pọ̀jù tó ń gbé bẹ, mo dẹ̀ fẹ lọ síbẹ̀ o torí pé ọ̀pọ̀lọpọ̀ nkan tó jẹ́ pé kò sí nínú ìlú, nínú ìgboro, ni o wà nbe ìṣòwò gbé ilé ayé wọn sì dà bí ti ayé ijohun ni èyí tí ó da fún wọn.

Báwo ni o ṣe rí kí àwọn ọ̀dọ́ ń lọ ṣiṣẹ́ ní ìlú Èkó? Kò sí ń tó burú nbẹ̀, kò sí ń tó burú nbẹ̀ torí tí opportunity ba sepe ibe na lo wa. Kò sí ń tó burú nibi kí wọ́n lọ láti wa opportunity. Oun to kan je oun to burú nbe ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn, won o fe padà wale.

Àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ. Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, òun ní wípé mo fẹ́ kọ́ bí a ṣe ń ṣe àwọn nǹkan pẹ̀lú artificial intelligence nínú iṣẹ́ tí mo yàn láàyò kí n baà le lòó dáadáa.

Kíni òun sọ nígbàtí ó bá fẹ tù ẹnikan nínú, tí n bá fẹ tù èèyàn nínú, ohun tí mo máa ń sọ oun ni wípé kí èni kó fi ọkàn balẹ̀ pé ọlọ́run ni máa, yanjú ọrọ rẹ tí ó wà níwájú rẹ̀, ó dẹ máa jẹ́kí gbogbo o jà sí ayọ.

Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí a bá fẹ́ bá ara wa sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà, a ṣẹ̀ṣẹ̀ máa ń rán'yàn sí ẹlòmíì, ó tún wá máa ń nira. Tó bá jẹ́ pé ìbánisọ̀rọ̀ láàárín ibi tó jìnnà síra wọn ni, ó nira gan-an o.

Wọn ò ṣe àìsàn ni pé mo máa ń fún wọn ní ohun tí mo mọ wípé ó máa wo àìsàn wọn, màá rí lọ fún gbogbo dọ́kítà tí àìsàn yẹn bá ṣì wà lára wọn fún ọjọ́ pípẹ́ tó ti ń kọjá ìgbà tó yẹ kó jẹ́ kí á má baà fi ẹni náà wéwu.

Aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì. Aṣọ tí a ń wọ̀ ní ọjọ́ pàtàkì náà gbọdọ̀ jẹ́ aṣọ pàtàkì tí kì í ṣe aṣọ tí a máa ń wọ̀ ní gbogbo ìgbà, nítorí pé ọjọ́ pàtàkì ni, ṣo ohun pàtàkì lágbodo máa ṣe fún ọjọ́ pàtàkì náà.

Ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà, a ó máa ń gbà tó wákàtí kan nígbà míì. Ìgbà míì, ó máa ń gba bí ọgbọ̀n ìṣẹ́jú. Eléyìí ní ṣe pẹ̀lú bí mo bá ṣe fẹ́ lọ. Bí n bá ṣe fẹ́ gbìyànjú láti jẹ́ kó rí, bẹ́ẹ̀ náà ló ṣe máa ń rí. Ọwọ́ mi ló wà.

Sọ fún wa nípa rírin ní àṣàlẹ̀, rírin ní àṣàlẹ̀ ni kò sí ǹkankan n bẹ tó bá ti jẹ́ pé àsìkò, tó bá ti jẹ́ pé àdúgbò ti ewu ò sí, tí security wà, kò sí ohun tó ní kèèyàn máa rìn nígbà tó bá fẹ́ rìn. Ìgbà mii eeyan gbọdọ̀ ṣọ́ra tí ó bá jẹ́ pé àdúgbò tí èèyàn mo pé ohun lè ti rí wàhalá ni.

Ṣé mo máa ń pe ohun ọ̀ṣọ́ sára? Ṣé mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára. Kódà láìpẹ́, mo bẹ́re sì ní lo, mo bẹ́re sì ní lo chain ọrùn mi ò lò tẹ́lẹ̀, ṣo mo dẹ̀ má lò ago. Àmọ́ níwàntù wànsi náà ni mi ò kí ń lo lálóju.

Àgbo tí o, tí a mu nígbà ìṣàgbò, àgbo tí a máa ń mu nígbà tí àìsàn yẹn kíkan bá ṣeré, òun ni àgbo tí ó bá bá àìsàn yẹn wí tí a mọ̀ pé ó máa ń ṣiṣẹ́ fún àìsàn. So irú àgbo yìí, a lè rí i rà ní ọwọ́ àwọn tó ń ta àgbo. Ká ríi wípé a lòó.

Sọ fún wa bí o ṣe ń ran ìdílé lọ́wọ́ pẹ̀lú owó, tí owó ṣe ń báni tí wọ́n bá gbé dìde wá ní lílò owó fún ǹkan kan tí mo ṣi mọ̀, èmi náà yóò dà si pẹ̀lú owó, owó tí mo bá ní láti jẹ́ kí a rí ǹkan yen ṣe, ní àsìkò tíò yẹ ká ṣe.

Ibi àkókò ọjọ́ ṣe ń nípa lórí ọjọ́ ẹ̀jọ ẹni. Àkókò ò dúró dẹnìkan o. Wọ́n ní kí ó múra síṣẹ́, ọjọ́ ń lọ. Bí ìṣẹ́jú kọ̀ọ̀kan ṣe ń lọ náà ni ayé ń lọ díẹ̀ díẹ̀ fún oníkálùkù, ṣùgbọ́n gbọ́dọ̀ máa pínkiri rẹ̀.

Kini ìlànà ìpolówó rẹ̀, ìlànà ìpolówó mi, ó jẹ́ ìlànà tí ń bá wò wípé ó, ó dára fún irú irú iṣẹ́ tí mò ń ṣe. Ṣò ìlànà yàtọ̀ sí ìlànà fún iṣẹ́ sí iṣẹ́?

Ṣe nígbà èèyàn, ìṣe tí mo máa ṣe nígbà ìbí mi ni pé, eh mo máa ń fẹ́ràn láti jẹ́ agbẹjọ́rò ìyẹ́n lawyer láti máa sọ̀rọ̀ máa gba àwọn èèyàn sílẹ̀.

Nípa gèlè, àti bí a ṣe ń wé, mio mo gèlè wé oo. Sugbo mo mọ̀ pé wọ́n máa ń yìí, won a ń yìí sí bí ọ̀nà, won a ká pọ̀ bí ọ̀nà méjì, wọ́n á dẹ̀ ṣo, mọ́ra wọn, ó máa ń rewá o. Tin bá rí àwọn eléyìí tó dùn wo lórí daada, ó má rẹwà lórí púpọ̀ mo maan fẹ́ràn wọn.

Mo máa ń kọ́ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì torí íńtánẹ́ẹ̀tì ti di, ó ti di ibi tí gbogbo information aye wà bayi. So tí mo bá ní nkankan tí mo fẹ́ kọ́, mo sábà máa ń lo YouTube láti kọ́ ẹ̀kọ́ lórí íńtánẹ́ẹ̀tì tó wa very useful.

Ọ̀rọ̀ nípa iṣẹ́ ilé kíkọ. Iṣẹ́ ilé kíkọ jẹ́ iṣẹ́ tó le púpọ̀. Pàápàá ipá nínú rẹ kí jẹ ipá pé kí wọn máa pò cement àti àwọn nkán papọ̀. Àwọn tó ń gbádùn jù ni àwọn tó ń ṣe architect tí wọ́n yà ilé.

Oṣù, oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi. Kinlode ti ẹ fẹ mọ oṣù ti a bi mi oṣù ta bí mi kúkú wa n nu ohun tí mo ti sọ tẹ́lẹ̀, àmọ́ jẹ n tun sọ. A bí mi ní oṣù kẹfà. Oṣù kẹfà ọdún oun ni a bí mi. Mo si fẹ́ràn oṣù yìí.

Ibi tí mo ti lọ ní àkókò púpọ̀. Ilé mi náà n mo máa ń lọ jù. Àmọ́ lẹ́yìn ilé, ibi iṣẹ́ náà ni mo máa ń lọ lákòókò púpọ̀. Ibo mo ń lọ sí, nígbà ká jáde, mo wá ká, mo ń lọ síbi kókó. Màá kàn lọ sí ibi iṣẹ́ mi. Àti.

Mo fẹ́ràn rìn láti rìn ní òkè, òkè ó le láti rìn ju kin mo tí ẹ sọ pé mi fẹ́ràn rẹ̀ si, mi ò fẹ́ràn ó láti rìn sókè o. Tí n bá gbé mọ́tò dání lókè, òkè gan máa ń tún jẹ́ kí mọ́tò gan kó ṣe wàhálà kó tó gùn kó tó wá sọ èèyàn ẹsẹ̀ o máa ro ọ ni.

Nípa eré àwọn ọmọdé ní agbègbè eré àwọn ọmọdé lágbègbè mi, ní ìsìnmi tí wọ́n ń gbá bọ́ọ̀lù tí wọ́n bá péjọ àbí kí wọ́n ní wọ́n máa ṣe kùkùkùkùkùkù oríṣìíríṣìí eré ni wọ́n ń ṣe ní ìsinyìí mi ò tiẹ̀, kò interest mi mọ́. Ohun tó wù wọ́n kí wọ́n ṣe o.

Èdè àrá ẹ̀ṣẹ̀, èdè ìdárayá mi ṣà jẹ́ ǹkan tí kò le púpọ̀, àná mo kàn gbìyànjú láti rí pé mo wà consistent nínú ẹ̀ ní láti máa ṣe ní gbogbo ìgbà torí pé mo mọ̀ bí nínú pé kí ẹ̀yàn máa tún ǹkan ṣe ìbẹ lágbára wà tórí ẹ ni.

Ní eré ìdárayá, oòrùn ni. Ní eré ìdárayá Chicago Bulls, tó bá jẹ́ pé ti basketball New York àbí Chicago Bulls dà. Tó bá jẹ́ pé nípa ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni a ń sọ, ẹgbẹ́ gba bọ́ọ̀lù Barcelona ni o. Kò sẹ́lẹ̀ gbẹ́, kò sẹ́lẹ̀ mi ẹ ní gbogbo ayé.

Orin tí mo fẹ́ràn jù so o mọ, ko ṣa a máa minlọminlọ o ko soun mo fẹ́ràn jù náà, mo gbọ́ orin yẹn láìpẹ́, mo dẹ̀ nífẹ̀ẹ́ sí i. Ah, mo dẹ̀ like rẹ̀. 'M not moved by what i see, i know who i be, i just love my peace, make money dey, orin Adekunle Gold ni yẹ́n, party no dey stop.

Podcast. Mo máa ń gbọ́ podcast o. Dáadáa, mo máa ń gbọ́ podcast. Podcast ọrẹ mi ni. Gbogbo ìgbà tó bá jẹ pé mò rí àyè láti lọ sí orí YouTube ni mo tí màá ń gbọ podcast torí mo fẹ́ràn láti máa gbọ́, láti máa kọ́ nǹkan tuntun.

Iṣẹ́ kan tí o ti ṣe rí iṣẹ́ kan tí mo ti ṣerí, iṣẹ́ olùkọ́ náà ni, mo ti kọ́ àwọn ọmọ ní oríṣiríṣi àwọn ilé-ìwé tí ó sì jẹ́ pé mo ṣàṣeyọrí nínú iṣẹ́yi ko tó di pé mo fi sílẹ̀ láti ṣe ìṣe míràn, kò sí ẹni tó lè mo.

Àdí sí èrè ìdárayá, tí mo ṣe lójoojúmọ́ lójoojúmọ́ máa ń ka iye irn tí mo rí, ó dára kí n máa lo ẹrọ smartwatch láti wò ó si lọ́wọ́, mo gbàgbọ́ pé nínú ìdánilójúmọ́ mi, mo ṣì ní fi ilé ìṣeré rí dárayá.

A gbúdọ̀ ráńṣẹ́ àjọyọ̀, ka máa fẹ́ ṣe àjọyọ̀, a máa ń gbárà dì dáradára. Nítorí wípé a ní láti jẹ́ kí ọkàn wa kó wà nínú ohun tí a fẹ́ ṣe ìgbáradì rẹ̀ kí a bá lè jẹ́

Mo máa ń sùn ní ọ̀sán, kò sì ìgbà ti mi ò sùn. Òru nígbà mi mi ò ní sùn, to jẹ̀ pe ọ̀sán ni màá sùn. So, òrun ni wà flexible gan-an bí o bá ṣe wà sí mi lára mi. So, òrun ọ̀sán, ẹgbẹ́ wa, mo máa ń ṣe. So, torí i pé kò sí àsìkò kan tí Ọlọ́run kò lè gba mi.

Lára ṣí ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ ọ̀la òro. Nísinsìnyí àjọyọ̀ ó ti yàtọ̀ sí títẹ̀lẹ̀ torí pé àwọn nǹkan náà ti yí padà. Tóò kálukú máa ń sọ pé bí ọwọ́ eku bá ṣe tó ló ṣe fi ń tọ́rí so kálukú ó cut coat ẹ̀ according to size rẹ̀.

Bi ààro re se máa ń bẹ̀rẹ̀, bi aro mi se máa ń bẹ̀rẹ̀, è tì beere ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bi ààro mi se máa ń béèrè mi pé, mo máa ṣe àwọn nǹkan kéékèèké kan ní àárọ̀, bí i kí n gbálẹ̀ pọ́nmi túnléṣe àti ṣe àwọn nǹkan tí o dàra.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́, àkókò tí ó bá ti wù mí ni mo máa jẹ oúnjẹ alẹ́. Mo le jẹ́ bíi ago mẹ́sàn án àbí ago mẹ́wàá nígbà mìí, ó ni ṣe pẹ̀lú bí ó bá ṣe wù mí sí. Mo de le máa jẹun alẹ́ nígbà mìí gan.

Omi mímu nílé, eh omi mímu ó máa ń wá láti inú ilẹ̀ náà ni a ti rí omi mímu, kò dẹ̀ sí oríṣiríṣi ọ̀nà bí i ká ní borehole, bí i ká gbẹ́ kànga bí kí á dẹ lomí láti inú o odò la a máa fi ń mu omi.

Iṣẹ́ tí mo ṣe ti yí padà ní ọdún wọ̀nyí torí àwọn ẹ̀rọ tuntun tuntun tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe yọ láti atàrí ìdí wípé àti ní artificial intelligence káàkiri, ṣo o ti jẹ́ kí iṣẹ́ yi yà tọ̀ torí ẹ́ mo nílò láti tuntun iṣẹ́ kọ́.

Kíkọ ẹ̀kọ́ lórí fóònù tàbí kọ̀m̀pútà, ó jẹ́ ǹkan tó da. Ẹ̀yàn kan gbọdọ̀ wà discipline láti rí i ṣe dáadáa ni. Bíbẹ́ kọ́, èèyàn lè lọ máa ṣe ǹkan mìíràn láì ka ǹkan tó yẹ kó kà àbí kókó ìwé lórí àwọn íńtánẹ́ẹ̀tì.

Kíni a gbọdọ̀ fi lé àwọn ọmọdé lọ́wọ́ nínú àṣà? Àṣà náà ni n ta gbọdọ̀ fi lé wọn lọ́wọ́, ìyẹn ni pé aṣọ wíwọ̀. Ara n to dẹ se pàtàkì ju ni èdè ti a n sọ yi torí èdè wa ko gbọdọ parun. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Aṣọ wíwọ̀, ìyẹn jẹ́ kejì àti àwọn n kọ̀ọ̀kan.

Ẹranko tí a tọ́ nílé, aní àwọn ẹranko bí adìẹ tí a máa ń tọ́jú, tí wọ́n dẹ̀ ń bímọ tí wọ́n ta rè wọ́n títí títí wọ́n a fi dàgbà tí wọ́n a fi tó jẹ. Ìmí nínú wọn a dẹ̀ tún máa ń tàá tí ó bá tí dàgbà dáadáa a má n ṣètọ́jú wọn, à ó dẹ̀

Ìgbówó, mi ò kí n wò ìgbówó torí pé mo gbàgbọ́ pé tí òtútù bá ń mú yàn ni èèyàn máa ń sábà lo ìgbówó tí ó bá sì pé òtútù mú yàn. Kò sí ohun tó ní ké ènìyàn máa wọ ìbọ̀wọ́ sí ọwọ́. To, ẹlòmí náà dè máa ń wọ̀ láti fi ṣe fashion nígbà mi.

Ìpinnu tí mo kábàámọ̀ o jẹ́, mi ò kí ń sábà kábàámọ̀ ìpinnu tí mo ṣe. Ṣùgbọ́n láìpẹ́ ọjọ́, ó ní owó kan tí mo ná, mo sanwó fún ìpéjọpọ̀ kan. Ṣùgbọ́n lẹ́yìn tí mo lọ, mo rí i pé kò fi bẹ́ẹ̀ fún mi ní ohun tí mo fẹ́.

Mo tí ń lo, ojo ọjọ́, ọjọ́ o òjò. Bí mo ṣé ń lo ọjọ́ òjò ni wípé tí òjò náà bá pọ̀, mo máa ń wà nínú ilé, ìrìrì òpò ìgbà mo lè sùn torí atẹ́gùn tó máa ń fẹ́ lásìkò yẹn ó máa n tutù ó dẹ̀ máa ń jẹ́ kí orun kí ó dùn dáadáa. Bí mo se máa ń lò ó nìyen.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀, mo máa ń bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀lẹ́ láti jẹ́ wípé kí inú wón dùn láti tún bá wa ra ọjà nígbà mìíràn. Torí pé oníbàárà ni ọba. Ìyẹn gbọdọ̀ ṣe dáadáa sí oníbàárà kí wọ́n lè tún bá yàn ra ọjà nígbà mìíràn.

Sísún ní alẹ́ gbígbóná tí a bá fẹ́ sún ní alẹ́ tí gbogbo nǹkan gbóná. A lè nídi, a máa nílò láti ní fáànù tàbí ká ní ẹ̀rọ amúlé tutù. Iléyì máa jẹ́ kí ó dín gbígbóná inú ilé yẹn kù tí èèyàn ó sì lè gbádùn òórùn.

Forukọsilẹ ní ibi tí ó mọ, tí ènìyàn bá fẹ́ forukọsilẹ níbi tí, níbi tí ó mọ, ibi tí èyàn lọ tí, tí o jẹ pé wọn mọ èyàn nbẹ, tí eyan bá fẹ́ forukọsilẹ, èyàn má ní láti gbé bẹ fún ìgbà diẹ, kò jẹ wípé wọn ti mọ èyàn.

Ibi tí mo fẹ́ràn láti lọ jù, mo máa n fẹ́ràn láti wà ní ìta, mo màá n fẹ́ràn láti rí àwọn ènìyàn, mo màá n fẹ́ràn láti wà pẹ̀lú àwọn ènìyàn ní gbogbo ìgbà, láti bá àwọn ènìyàn ṣeré. So ibi tó jẹ́ ibi nature ni mo máa ń fẹ́ láti lọ bí ibi omi.

Orin tí a ń kọ láti fi ọmọ sùn tí a ń pè ní lullaby song. Oríṣiríṣi orin la fi máa ń rẹ ọmọ tẹ́ tí a bá fẹ́ tẹ ọmọ sílẹ̀, tí a sì fẹ́ kí ọmọ náà sùn dáadáa. A máa ń kọ àwọn orin ò tó lákòróndò.

Bí ìdílé ṣe ń péjọ ní àjọ̀dún, nígbà àjọ̀dún ìdílé wa máa ń péjọ dáadáa. A máa ń fẹ́ láti jẹ́ pé kí gbogbo àwọn ènìyàn nínú ìdílé wa kó wà ní ibẹ̀ torí pé àsìkò ní fún wa láti tún bá ara wa sọ̀rọ̀, láti tún mọ ara wa sí.

Àwọn ènìyàn sì ń ran ara wọn lọ́wọ́ ní àkókò ìṣòro. Ní àkókò ìṣòro, ìrànlọ́wọ́ tí ènìyàn náà lè ṣe ni wípé tí ènìyàn bá ní ọ̀rẹ́ ọ̀fẹ́ àti àtàǹfàní láti yọ ẹlòmíràn kúrò nínú ìṣòro tó wà, boyá nípa fífún un ní owó àbí ó le jẹ́ advice gan.

Ọjọ́ tí o lò lọ́nà tí o kò retí rara, ọjọ́ tí o, o lọ loná ti mi ò reti rara. Ìgbà mìíràn, ó máa ń dàbí pé ọjọ́ kan ń sáré lò àbí ó jẹ́ wí pé mi ò ti ẹ, mi o kan tí ẹ̀ mọ̀ bọ́jọ́ se máa ń lò nígbà mìíràn, pàápàá ìgbà tó bá jẹ́ pé mo ní ohun tó pọ̀ láti ṣe.

Oúnjẹ ojú ọ̀nà tí mo fẹ́ràn, oúnjẹ tí mo fẹ́ràn oúnjẹ ojú ọ̀nà, mi ò fẹ́ràn láti máa rà oúnjẹ lójú ọ̀nà ṣùgbọ́n ó ní oúnjẹ kan kìí ṣe ojú ọ̀nà ló wà. Ṣàá, àwọn tó ń tọ́ oúnjẹ ní abẹ́ ibi kan ni kò, kò kọjú sí ojú ọ̀nà, òun mo fẹ́ràn ó máa ń jẹun bẹ́ẹ̀ dáadáa.

Ìdí tí ènìyàn ti wà nípa bí ó ṣe ń sọ̀rọ̀. Tí n bá gbọ́ bí ènìyàn ṣe ń sọ̀rọ̀ pàápàá tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni. Mo mọ̀ pé àwọn èdè Yorùbá kan wà tó tún yàtọ̀ sí eléyìí tí mò ń sọ yí. Bí i àwọn èdè Èkìtì, Òǹdó. Ó rọrùn fún mi láti dá mọ̀ torí mo ti gbọ́ ọ dáadáa lẹ́nu àwọn ìmí. Èdè Ìjẹ̀sà, Ìjẹ̀bú.

Mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Ó kan ni láti sọ fún mi wipé irú oúnjẹ tó fẹ́ sè ni. Lóòótọ́ o láwọn oúnjẹ kan tí mi ò lè sè, ṣùgbọ́n mo lè ṣe ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí mo máa ń jẹ. Oúnjẹ tí mi ò bá lè sè a jẹ́ pé oúnjẹ tí mi ò kí ń sábà jẹ ni, àbí tí kò ní pẹ́.

Ti o ni, ti ma fe se ìpinnu tòní rà, ooo, mo ma n gbìyànjú láti ri wípé bọ́ lohún ṣọ̀rọ̀ lórí ẹ̀, torí pé Ọlọ́run ni àkọ́kọ́ ní ọ̀dọ̀ ti emi. Lẹ́yìn rẹ̀, mà wàá, mà wàá wá pé kíni, kíni ṣòri tí báwo lọ ṣe le pè mi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ó lò? Ìgbọ̀nsẹ̀ Domido, ìgbọ̀nsẹ̀, ìgbọ̀nsẹ̀, ọrọ yi o yé mi rara. Ìgbọ̀nsẹ̀ wo ni ó lò? Mi ò lò iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kankan.

Kí ni ó dára jù tẹ́lẹ̀, kí ni, kí si ni ó dára jù nísinsìnyí? Àwọn tó dára jù tẹ́lẹ̀ ni ìpéjọpọ̀ àwọn èèyàn máa ń dùn gan. Àwọn èèyàn máa ń fẹ́ láti wà papọ̀ ṣùgbọ́n nísinsìnyí, ó ti yí padà. So, ohun tó dára jù ṣíìn ni pé kí èèyàn lọ́wọ́.

Fún mi, iṣẹ́ tó nira jù fún mi ni iṣẹ́ kíkọ ẹlòmiíràn nìkan. Ó máa ń le pápá tí ẹni tí ó ń kọ́ nìkan ò bá tún tètè mọ ohun tí ó ń kọ. Kò kí ń rọrùn láti ṣe nǹkan yìí torí pé ó máa ń gba ni ní àsìkò àti strength.

Tí n ba sùn níbò mìíràn, o ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ pé mó máa ń wọ aṣọ mi. Torí wipé to ba jẹ pé èmi àti ẹlòmíràn lajọ wà níbi tí mó sùn sí, máa ń wọ aṣọ. Mi ò ní ń bọ aṣọ sílẹ̀.

Fóònù tàbí address kan tí o mọ lórí. Mo mọ number fóònù ìyá mi lórí, mo dẹ̀ mọ̀ ti ẹ̀gbọ́n mi, eh, mo dẹ̀ mọ̀ address oríṣiríṣi, mo mọ̀ ti àwọn ẹbí àti arákò ọ̀kan. So eléyìí ó jẹ́ torí mo mọ̀ torí pé mo nílò rẹ̀.